Ìtara jẹ́ ohun tó máa ń fún ènìyàn ní ayun ọkàn láti inú wa. Ó dà máa ń fẹ́ jẹ́ kí olúwa rẹ̀ ṣiṣẹ́ dáadáa láti máa tẹ̀síwájú níbi iṣẹ́. Tí èèyàn bá ní ìtara fún iṣẹ́ rẹ̀, ó máa ń jẹ́ kí iṣẹ́ lọ ní mẹ́lọ̀ọ́ mẹ́lọ̀ọ́. Ó máa ń jẹ́ kí iṣẹ́ dùn ṣe, wàá gbádùn iṣẹ́ tó ń ṣe. Even tó bá fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ àti fi ìdí iṣẹ́ rẹ lẹ́ẹ̀ láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ gan an, ó máa ma ṣe ẹ́ bí, “ò jẹ́ kí n parí iṣẹ́ mi ni”. Kò ń ṣe nípa owó nìkan. Ìtara òun ṣe nípa owó àbí owó oṣù nìkan. Ó máa ń jẹ́ kí olúwa rẹ ní ọrẹ ọ̀fẹ́ àti ṣe láti ṣà eṣe yọrí nídi iṣẹ́ rẹ̀. Ìtara máa ń jẹ́ kí olúwa rẹ gba àpọ́nlé. Ó máa ń jẹ́ kí olúwa rẹ gba ìdùnnú lọ́dọ̀ àwọn ènìyàn. Ó de máa ń jẹ́ kí àwọn èèyàn dá eniyàn mọ̀. Even kò jẹ́ ọ̀rọ̀ ìtùnsínú láti ọ̀dọ̀ ọ̀ga èèyàn. Tí pé o ṣiṣẹ́ dáadáa, ọmọ tó bá ṣiṣẹ́ dáadáa ni wọ́n máa n yìn. Tí o bá ṣiṣẹ́ dáadáa tí ọ̀gá rẹ náà dẹ̀ rí nítorí pé o fẹ́ràn iṣẹ́ rẹ, inú rẹ máa dùn. Ó dà máa fún ẹ ní n tó jẹ kó gbà ní, “à ọmọ, ọmọ, ọmọ, ọmọ ṣẹ́ dáadáa ni ẹ”. Ìtara jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí olúwa rẹ fẹ́ mọ nǹkan si láti, láti máa fi tẹ̀síwájú even fún ara èèyàn. Iṣẹ́ náà máa ń jẹ́ kí olúwa rẹ lè gbòòrò si láti jẹ́ èèyàn gidi, láti mú oríṣìíríṣìí ọgbọ́n wá láti fi jẹ́ kí ilé iṣẹ́ gbòòrò lọ sí iwájú. Inú èèyàn máa ń dùn tí èèyàn bá ṣe tara sí iṣẹ́ tí ọ̀gẹ́ ẹni náà dẹ̀ mọ̀ ní pẹ́ tó, tó, tó bọ̀wọ̀ fún ẹni náà. Iṣẹ ibi tí èèyàn ti ń ṣiṣẹ́ tó bá jẹ́ ibi tí wọ́n ti mọ iṣẹ́ eni ni fúnni ni, inú àwọn ọ̀gá be máa ń dùn. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ níbi iṣẹ́ gan an, inú wọn máa dùn. Gbogbo afẹ́fẹ́ àti omi àti ẹ̀jẹ̀ àdúgbò náà ó máa tú gbogbo àwọn ti o ṣiṣẹ́ bẹ́ẹ̀ lára. Kò ní ṣì àṣejù nínú iṣẹ́. Kò ní tí kí èèyàn máa ṣiṣẹ́ kó máa sáré káàkiri láti ilẹ̀ lọ sókè. Kó máa gbé fáìlì kiri pé, “à ẹ bá mi yanjú iṣẹ́ eleyi kò máa tí yẹ mi”. Mímọ iṣẹ́ ẹni ó máa ń jẹ́ kí iṣẹ́ gbòòrò sí iwájú ni nítorí wípé wà á fi ọkàn si, wà á fara sí, o kò ní má, o kò ní má bẹ̀bẹ̀ fún oríṣìíríṣìí ẹ́ fún mi láyé mo fẹ́ sáré lọ ṣe ìgbọ̀nsẹ̀, ẹ fún mi láyé mo fẹ́ sáré lọ jẹun àti dìde lọ jẹun gan an máa dàbí iṣẹ́ ni. Ìtara máa ń jẹ́ kí ẹni lọ síwájú, kí ibi iṣẹ́ ẹni lọ síwájú, kí èèyàn mọ iṣẹ́ rẹ̀ lókunkúndùn tí wọn lè fi ṣe àyí, àyí ní pé àbí àríní padà fiyàn. Ó máa ń jẹ́ kí ẹni mọ iṣẹ́ rẹ̀ sini. Ó máa ń jẹ́ kí ẹni lọ sókè sini láti jẹ́ kí ilé iṣẹ́ náà tẹ̀síwájú. Ìtara òun ló máa ń fúnni ní okun láti ní agbára, láti ní ìtẹ̀síwájú, láti ní àṣeyọrí àti láti ṣe ìgbé lọ sókè fún iṣẹ́ ẹni. Nítorí náà mo máa ń ní ìtara fún iṣẹ́ nítorí pé mo fẹ́ràn iṣẹ́ mi, mo de, mu ní òkunkúndùn.

Tí o bá n tọ́jú àwọn fáìlì rẹ sórí kọ̀ǹpútà, fóònù tàbí dískì ìta, ìdí tí ó fi ṣe pàtàkì ni wípé yóò jẹ́ kí o lè wọlé sí wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n tí ẹ̀rọ rẹ bá bàjẹ́, fáìlì rẹ lè sọnù. Ìmí ní wípé fi fáìlì rẹ sí ibi àfipamọ́. Itúmọ̀ rẹ̀, kó fáìlì rẹ sí dískì ìta, USB drive tàbí external HDD, SDD. Ìdí tí ó fi ṣe pàtàkì ni pé yóò dáàbò bo fáìlì rẹ kúrò nínú ìparé àìmọ́ tàbí ìṣòro ẹ̀rọ. Ìmí ní wípé fi fáìlì rẹ sí àwọn ìkànnì lórí ayélujára. Kí ló túmọ̀ sí tí o bá n lo Google Drive, Dropbox, iCloud tàbí èlò mìíràn láti tọ́jú fáìlì rẹ online. Ìdí tí ó fi ṣe pàtàkì ni wípé ó jẹ́ kí o lè wọlé sí fáìlì rẹ láìsí ẹ̀rọ rẹ àti pé àwọn iṣẹ́ náà máa tọ́jú àfipamọ́ rẹ fún ọ. Ìmí ìtú ni wípé ṣètò fáìlì rẹ. Itúmọ̀ tó fi jẹ́ kó ṣètò fáìlì rẹ wípé ṣe àkótà àti àtijade fáìlì rẹ pẹ̀lú àwọn fóọ́dà tó dára. Ko orúkọ kọ̀ọ̀kan dájú. Ó dáa kí èèyàn mọ̀ tó ǹkan rẹ̀ nítorí wípé orúkọ tí o bá fi sọ fáìlì kan yóò jẹ́ kó mọ iṣẹ́ tó kọ sínú rẹ̀. Tí orúkọ tó fi kọ fáìlì ìmí kò ṣe wípé ó dáàbò bo rẹ̀ pọ̀ tí kò ṣe é ní níyànjú. Ìdí tí ó fi ṣe pàtàkì ni pé ó rọrùn láti rí fáìlì tí ó ṣe pàtàkì. Ó sì dín àfi àsopínjú fáìlì sọnù kù. Má ṣe fi fáìlì rẹ ní gbogbo ìgbà. Má ṣe àfipamọ́ fáìlì rẹ ní gbogbo ìgbà. Ó tún mọ̀ sí pé ṣètò àkókò láti pa fáìlì rẹ mọ́ tàbí ṣe bàkọọ̀pù bí ojoojúmọ́ àbí ní ọ̀sẹ̀ kan tàbí ní oṣù kan. Máa rántí láti bákọọ̀pù nítorí wípé bí o ò bá bá kọọ̀pù, ǹkan mìíràn máa wà tó máa rò pé ó ti ṣẹ́ẹ̀fù pamọ́ nígbà tó bá wá níìdí rẹ̀ ni ó rí ìlà ìlò. Ìdí tí ó dẹ̀ tún fi ṣe pàtàkì ni pé ó yà kúrò nínú ìparẹ́ fáìlì pàtàkì. Pàápàá tí ìṣẹ̀lẹ̀ àìmọ́ bá ṣẹlẹ̀ bí ó le àbí ẹ̀rọ bá jẹ́ tàbí máa lu ìhà. So ni ọ̀rọ̀ kan ṣe o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ bẹ́ẹ̀ ni mo máa ń fi wọn pamọ́ ní gbogbo àwọn tí mo ti yànnàná nínú ọ̀rọ̀ yìí. Ẹ̀ṣeun.

Imudojuiwọn eto iṣẹ, kini itumo rẹ? Ti o ba n ṣe atunṣe tabi imudojuiwọn Windows, macOS, Android tabi iOS rẹ, idi pataki rẹ ni wipe o ṣe iranlọwọ lati ṣatunṣe asise ati lati daabo bo ẹrọ rẹ lodi si malware ati virus. Imudojuiwọn ohun elo, kini itumo rẹ wa fun? Ṣiṣe atunṣe tabi imudojuiwọn awọn aapu rẹ bi WhatsApp, Instagram, Zoom ati bẹẹ bẹẹ lọ. Kini idi ti o fi ṣe pataki? Awọn imudojuiwọn yii ma ṣe atunṣe asise, fi awọn ẹya tuntun kun ati mu aabo aapu pọ. Nitori ẹ ni wipe ti ẹ ba lọ si play store yin nigba kugba, oun lẹ ma ri ti wọn ma san pe a, update tuntun mo ti wa, ẹ tẹ ẹ lati fi le mọ janfani awọn eka eka nkan mere mere ti wọn ti fi kun aapu naa. Nigba mi ti ẹ ba dahun, ti ẹ ba tẹ lati mọ lati mu eleyi ti wọn ṣẹ gbe sita, ko ni da yin lohun. Bẹ ba ṣe n tẹ apu oun, yio ko mọ fa sẹhin ni. E ma gbo pe a, ṣe mi o ni data ni. E yo ṣa ma siwawu titi ti ẹ fi lati lọ update rẹ si tuntun ti wọn ṣẹ gbe bode. Nitori wipe o le jẹ pe wọn ri awọn ijàmbá ti o ṣẹlẹ ti wọn ba tete gbe sita bẹẹ. Imi i tun ni aabo. Kini itumo aabo? Awọn imudojuiwọn ti o ni idi pataki lati daabo bo bi kọnputa tabi foonu rẹ, a need lati daabo bo wọn. Kílo de tó fi ṣe pàtàkì? Ko ma ba ni malware, spyware tabi ifarapa kọnputa. Emi tun wa totun jẹ imudojuiwọn laifu wọn yi. Kini itumo rẹ? Ṣiṣe eto rẹ ki o ba le ṣe imudojuiwọn laifu wọn yi laisi ibeere kan. Idi ti o fi ṣe pataki ni wipe yoo rọrun, o ko ni gbagbe, o si daabo bo eto rẹ ni gbogbo igba. Emi tun ni pe, sayewo nigba gbogbo. E mọ kàn mọ tẹ kọnputa, ẹ mọ kàn mọ tẹ foonu, ẹ mọ sayewo kini ṣẹlẹ. Nitori wipe bi awọn ti wọn mọ ji infomẹṣion awọn eniyan ka ti wọn ba ti wo ori foonu yin, ẹ ni mọ bi ẹ ba ṣe awuyewo toto ati ti o yẹ. Kini itumo rẹ? Sayewo gbogbo sọfitiwia rẹ lẹẹkọọkan lati rii wipe gbogbo rẹ ti ni imojuto iwọn tuntun. Idi ti o fi ṣe pataki ni wipe yoo ṣe idaniloju pe gbogbo ohun elo ti o n lo, o n ṣiṣẹ daradara ati rii wipe ẹrọ rẹ wa lori ibo to daju. E mọ jẹ ka ṣe imojuto, imojuto awọn sọfitiwia yin. Bẹẹni, Emi ṣe.